Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Tí mo bá ti ti bisẹ́ dé, tí òórùn bá ń kùn mí, mo máa fò sórí ibùsùn mi, màá sì mú oorun, màá sì sùn ní ọ̀sán náà.

Mo ní èèyàn tí mo máa ń pè ní gbogbo ìgbà tí mo bá ti ní ìṣòro òye. Nígbà tí mo bá ti rí ìṣòro òye, mo máa pè èèyàn náà kó wá bá mi yanjú ìṣòro tí mo ní pẹ̀lú ẹ̀rọ náà.

Mi n ṣe èèyàn tó fẹ́ràn ká má lọ sí òde ọdẹ. Mi n lọ sí òde ọdẹ ṣùgbọ́n mo ní àwọn èèyàn ní àyíká mi tó jẹ́ pé wọ́n máa ń lọ sí ọdẹ gidi gan.

Oṣù méjì sẹ́yìn ni mò ń kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ní ibi tí mò ń ti ń ṣiṣẹ́ ni wọ́n ti ní kí n kọ ìgbékalẹ̀ iṣẹ́ fún iṣẹ́ kan tí à ń lépa ní ilé iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ nítorí pé ó dá kí èèyàn máa pa owó pamọ́ fún ijọ́ tí kò bá sí owó lọ́wọ́ rẹ̀. Mo máa ń pa owó pamọ́ sí ilé tí a ti máa ń pa owó pamọ́, ilé ìfowópamọ́sí.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe mi ni èyí tí àwọn òyìnbó ń pè ní CRS. Ó máa ń kọ́ wa ní ọgbọ́n nípa Bíbélì àti ọgbọ́n nípa Krístì àti bí a ṣe lè dàgbà nínú Krístì pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n jókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú torí pé mo fẹ́ máa rí nǹkan tó ń lọ bí a ṣe ń fò ní àwọ̀sánmọ̀ nínú ọkọ̀ òfurufú yìí.

Nǹkan tí mo máa ń ṣe ní ìgbà tí mo bá sùn èmi ò mọ̀ torí wípé mo ti sùn lọ. Iye mi ò sí tí ǹkankan mọ́. Mo ti sùn, mi ò mọ ǹkan tí mo ń ṣe mọ́

Ní gbogbo ìgbà tí mo bá ti ní ìdèna ọko, mo máa jókòó sínú ọkọ̀ má sì dúró dé ìgbà tí ọ̀nà náà yóò fi ṣí tí kò ní sí ìdènù ọkọ̀ mọ́

Mo máa ti ń ṣe gbogbo iṣẹ́ mi ní kẹ́lẹ́ tí iṣẹ́ náà bá tẹ̀ mí lọ́wọ́ ni máa ti bẹ̀rẹ̀ láti máa ṣe àwọn iṣẹ́ wọ̀nyí tí a bá gbélé mi lọ́wọ́. Kóto di ígbà àsìkò ìparí iṣẹ́, màá ti parí gbogbo iṣẹ́ tí a gbélé mi lọ́wọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mi kì í ní ìnira ní gbogbo ìgbà tí mo bá rìn lọ ibi kankan. Mo máa ń ní àlàáfíà, mo sì máa ń rìn ní àlàáfíà tó dá tó sì pèèyè pẹlú.

Èdè tí mo fẹ́ kọ́ pọ̀, mo fẹ́ kọ́ Spanish, mo fẹ́ kọ́ Swahili, mo sì fẹ́ kọ́ Korean. Nítorí kó ba lè wúlò fún mi ní ibi gbogbo tí mo bá lọ, tí mo bá sì dé ìlú òkèèrè náà, ó máa wúlò fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ǹkan tó pọ́n dandan ni láti máa ṣe ìsọdọ̀tun ọkàn ní gbogbo ìgbà, ní òrékòré àti ní àyekáye tí èèyàn bá ní.

Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ ní dáadáa, ṣùgbọ́n ó yàtọ̀ sí bí mo ṣe máa ń dáhùn fóònù ní ilé tàbí àdúgbò. Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìforíbalẹ̀

Orin tí mo fẹ́ràn jù ni àwọn orin tí èèyàn lè jó sí, àwọn orin tó máa ń jẹ́ kí inú èèyàn dùn, àwọn orin tó máa ń jẹ́ kí èèyàn dárayá, àwọn orin tó jẹ́ pé àwọn èèyàn tí ó lọ́gbọ́n lórí ló kọ irú orin bẹ́ẹ̀

Tó bá ti di òwúrọ̀, ní gbogbo ìgbà tí mo bá jí, mo máa ń mu tíì àti búrọ́dì. Nígbà mi mó sì máa ń mu kọfí àti búrọ́dì ní òwúrọ̀ tí mo bá jí.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn mo ní lórí fóònù mi tí mo ti fi ń ṣiṣẹ́ àti lórí kọ̀m̀pútà pẹ̀lú laptop tí mo ní ní ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn coffee mo sì fẹ́ràn tea, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni tea. Ó ní bí tea ṣe ń jẹ́ kí orúnkún ẹ̀yàn tí èèyàn bá ń wá orun torí ó máa ń tu èèyàn ní ara.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù. Ìpàdé lórí fóònù, ó jẹ́ ìpàdé tí èèyàn lè ṣe ní ibikíbi tí èèyàn bá wà. Kò pọn dandan kí èèyàn dé ibi ilé iṣẹ́ kí èèyàn tó ṣe ìpàdé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ó ní ọ̀pọ̀ ìgbà tó jẹ́ pé iṣẹ́ máa ń pọ̀ fún mi ní ibi iṣẹ́ mi, mo sì ní láti jókòó láti ṣiṣẹ́ gbogbo e, mo sì máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Tí mo bá ń lọ ibi kan tí mi ò mọ ọ̀nà, tí mo bá rí èèyàn lójú ọ̀nà, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ ẹnikẹ́ni tí mo bá rí ń bẹ.

Rárá o, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mo jẹ́ ẹni tí ó ní ìgboya gidi gan, mi ò ní ìrora kankan nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn tó pọ̀ àbí tí ò pọ̀

Mi ò ní ètò ìdárayá kan ní pàtó ṣùgbọ́n tí mo bá nílò ǹkan tí ó lè dá mi lárayá, mo máa ń gbọ́ orin tí ó ṣe é jó sí àti orin tó máa ń dá èèyàn ní ara yá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, nítorí pé iṣẹ́ tí mò ń ṣe ó nílò kí a máa ka àwọn àdéhùn kí a sì máa fi ètí kalẹ̀ nígbà tí àwọn àdéhùn yìí bá ń lọ lọ́wọ́lọ́wọ́ ká má bàá ṣìṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi nígbàkugbà àti ní àyíká yìí torí àwọn Yorùbá wí pé àjọjẹ ló máa ń dùn. Tí mo bá jẹun pẹ̀lú èèyàn, tí mo bá pín oúnjẹ pẹ̀lú èèyàn, ó fi má ń dùn ni.

Bí oṣù méjì sẹ́yìn ni mo kẹ́yìn lọ wo eyín mi torí wípé wón ní oṣù mẹ́ta mẹ́ta ni ká máa lọ sí ọ̀dọ̀ dọ́kítà tó máa ń wo eyín fún eeyan. Oṣù kejì sẹ́yìn ni mo lọ.

Àwọn nǹkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ ni pé, tó bá ti di àṣálẹ́, mo máa mú aṣọ tí mo máa wọ̀ lọ sí ibi iṣẹ́ ní ijó kejì. Mo máa mú kalẹ̀, mo sì máa mú bàtà mi kalẹ̀. Mo sì máa ń gbàdúrà kí n tó lọ sùn.